Mo rántí ìgbà ọmọdé mi. Àwọn ǹkan tí mo rántí ni èmi àti àwọn ọmọdé kejì ẹkẹgbẹ́ mi bí a ṣe máa ń ṣeré lọ́pọ̀lọpọ̀ tí a ó gba bọ́ọ̀lù lọ láti àárọ̀. Ó máa pẹ́ ká tó wálé. Kò sí, wọ́n máa bá wa fọṣọ ni, wọ́n máa dáná fún wa ni, wọ́n máa máa ronú fún wa ni. Kò sí ǹkankan tí à ń ṣe lẹ́yìn kí á jẹun kí a ṣeré.

Mímú èrò tuntun wá jẹ́ ọ̀kan lára ìdàgbàsókè tó bá iṣẹ́, nítorí pé ojoojúmọ́ bi a ṣe ń jí ní ojoojúmọ́ ní ìdàgbàsókè. Ìdàgbàsókè ń bá gbogbo oríṣiríṣi iṣẹ́. Bí ìdàgbàsókè bá ṣe bá iṣẹ́ bẹ́ẹ̀ náà ni èrò tuntun yóò sì jáde pẹ̀lú rẹ̀. So èrò tuntun, àwọn èrò tuntun yìí máa ń mú kí iṣẹ́ kó dára, kó rẹwà. Bẹ́ẹ̀ sì ni ó máa ń mú kí, o, ìdààmú nínú iṣẹ́ kó dínkù, kí iṣẹ́ lè yára àti kí ọ̀pọ̀lọpọ̀ wàhálà máa pọ̀ láti parí àwọn iṣẹ́ náà.

Bẹ́ẹ̀ni, nígbà tí mò ń lọ, tí mò ń rin ìrìnàjò, mo ti ṣí ọ̀nà lọ sí ibi tí mò ń lọ rí nítorí pé mi ò mọ ọ̀nà. Àwọn tí mo dẹ̀ bèrè ọ̀nà lọ́wọ́ wọn, wọ́n ò gbọ́ àlàyé mi yékéyéké. Àwọn náà wà lára àwọn tí ó sì mi lọ́nà. Ó pẹ́ kí n tó rí, kí n tó padà ṣí ọ̀nà ibi tí yóò dára fún mi láti tètè dé ibi tí mò ń lọ.

Ohun tó wà níbi iṣẹ́ ni pé kò sí ẹni tó lè san owó iṣẹ́ tí ènìyàn ń ṣe. Owó tí ènìyàn bá ń gbà ó lè dára díẹ̀ ni kò lè dára tó. Ṣùgbọ́n nínú ìgbìyànjú àti nínú ìfọ̀mọ níyànṣẹ ni Ọlọ́run ti ń pín ẹ̀dá lérè. Kò sí ẹni tó lè san owó iṣẹ́ ènìyàn ṣùgbọ́n owó tí ènìyàn bá ń gbà ó yẹ kó lè tó fún ènìyàn láti, láti mú ìtẹ̀síwájú bá ẹni tó ń ṣiṣẹ́ fún ni. Ṣùgbọ́n tí owó yẹn bá kù díẹ̀ kaá tó tó jẹ́ pé kò tó nǹkankan fún ìgbésí ayé ẹni tí ó bá ní ṣiṣẹ́, onítọ̀hún yẹn bóyá kó fiṣẹ́ lẹ̀ kó wá iṣẹ́ mi sìwájú níbi tí wọ́n ti lè máa san èyí tí ó lè wúlò fún un.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu pirotíìnì lẹ́ẹ̀kọ̀kan, pàápàá nígbà tí ara bá nílò agbára àfikún lẹ́yìn iṣẹ́ àṣíkara. Kì í ṣe lójoojúmọ́, mo kàn lè lò ó gẹ́gẹ́ bí ìtẹ̀síwájú sí oúnjẹ déédéé bíi ẹja, ẹyin, ẹran àti ẹ̀fọ́. Ohun pàtàkì jù ni pé pirotíìnì kì í rọ́pò oúnjẹ gidi, ó kàn ṣe ìrànwọ́ fún àtúnṣe ìṣun àti ìlera ara ni. Bí a bá mú ní ìwọ̀ntotọ́ pẹ̀lú omi tó pọ̀ àti ìdákẹ́jẹ́ ara, ó lè jẹ́ ànfàní gidi.

Tí mo bá wà nínú ọkọ̀, ìgbà míràn mo má ń gbọ́ orin láti fi lè jẹ́ kí ọkàn mi fúyẹ́ tàbí fún faji. Ìgbà míràn mo má ń gbọ́ ìròyìn. Òun tó ń lọ ní orílẹ̀ èdè wa. Ìgbà míràn mo má ń gbọ́ ètò oríṣiríṣi, ètò tí wọ́n bá ń ṣe ní orí rédíò. Ìgbà mi mo sì má ń gbọ́ oro àwọn aderinposonu tí a mo sí Gbengulo.

Mo máa ń gba iyìǹ, bẹ́ẹ̀ sì ni tí mo bá ń gba iyìǹ, mo máa ń tẹríba pẹ̀lú inu dídùn. Mo máa ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó fún mi ní iyìǹ láì ṣi àríwó. Mo ka iyìǹ náà gẹ́gẹ́ bí ìwúrí láti ṣe dáadáa si ní ọjọ́ iwájú tàbí ju ti tẹ́lẹ̀ lọ. Mo sì máa ń gbàá, mo sì máa ń gbà á sínú ọkàn mi kìí ṣe kí ìgbéraga lè bá debà mí.